Ó ti ṣe díẹ̀ tí mo lọ sí ọjà kẹ́yìn. Ní ìgbà tí mo lọ sí ọjà kẹ́yìn jẹ́ oṣù bí i mẹ́ta sẹ́yìn báyìí. Nítorí pé, ó ní àwọn nǹkan tí mo máa ń ṣe ní ojoojúmọ́ tí ò fi jẹ́ kí n lè lọ sí ọjà. Ṣùgbọ́n mo lérò láti lọ sọ́jà láìpẹ́.

Àjọ ṣèpọ̀ mi pẹ̀lú àwọn ẹlẹgbẹ́ mi ní ibiṣẹ́ mi, ó jẹ́ ǹkan tí ó ṣe pàtàkì sí mi. Bákan náà ni ó tún jẹ́ ǹkan tí mo fẹ́ràn. Mo máa ń bá wọn ṣe iṣẹ́, mo máa ń bá wọn ṣe oríṣìíríṣìí ǹkan papọ̀. Kò jẹ́ ǹkan ìyanu rárá, ó jẹ́ ǹkan tí mo máa ń ṣe nígbà akókó tí ń bá fẹ́ ǹkan gidi sì ni.

Bẹ́ẹ̀ni o, mo má n tẹ̀lé òfin yàrá ọkọ. Mi ò kí n fi òfin ṣeré rárá. Òfin tí ọkọ bá gbé kalẹ̀ ní aya ń tẹ̀lé. Mo máa n ṣé, san gbogbo ipá mi láti ṣé, ohun tí mo lérò wí pé mó n láti ṣe láti pa gbogbo òfin yàrá ọkọ mọ́.

Tí mo bá fẹ́ lọ sí ìrìnàjò bẹ́ẹ̀ ni mo máa ń ṣe àwọn àkópọ̀ fún ìrìnàjò náà. Mo má ń gbá gbogbo àwọn nǹkan tí mo ni láti kó papọ̀ láti ṣe ìrìnàjò mi. Mo máa ń ṣe é ní ọjọ́, ọjọ́ gangan tí n bá fẹ́ ṣe ìrìnàjò mi náà láti, láti jẹ́ kí gbogbo nǹkan tí mo bá fẹ́ ṣe kó lè jásí bí mo ṣe fẹ́.

Gbogbo ìgbà tí n bá fẹ́ lo fóònù mi ni fóònù mi máa ń gbóná. Tí n bá lò láàárọ̀ ó máa ń gbóná, tí n bá dè sí lò ní ọ̀sán tàbí ní alẹ́ tàbí ní ìrọ̀lẹ́, fóònù náà sì máa ń gbóná. Ó, ó jẹ́ ǹkan tí ó máa ń ṣẹlẹ̀ ní àkókò sí àkókò. Tí n bá ti bẹ̀rẹ̀ síi lo fóònù bẹ́ẹ̀ náà ni ó sì máa ń gbóná.

Ó ti ṣe díẹ̀ tí mo ti lọ rí dókítà mi kẹ́yìn nítorí pé òun sábà ń ṣàárẹ̀. N ò kí, n ò sì ní èrò láti lọ sí ọ̀dọ̀ dókítà mi nísìnyi Ohun tí mo kò lè sọ wípé ó lè mú mi lọ rí dókítà mi ni láti ṣe àyẹ̀wò bóyá ẹ̀ ikọ́ kíkan ti lè ṣe mí tí mi ò mọ̀.

Tí mo bá ń dúró dè nǹkan, ẹ, mo máa ń ní suru, torí pé kí ni wọ́n ni ènìyàn tí wọ́n bá ń gbé ìyàwó wá bá kò kín gan òun, Òwe Yorùbá ló sọ bẹ́ẹ́. Tí mo bá ń dúró dè nǹkan, mo máa ń ní suru, mo sì máa dúró dè é.

Bẹ́ẹ̀ni àwọn aládúgbò mi, mo mọ̀ wọ́n dáadáa, mo mọ̀ wọ́n dáadáa délé nítorí pé ó jẹ́ ǹkan pàtàkì láti mawọ́n tó wà ní àdúgbò rẹ torí pé kíni, eh, èyíi tó bá jẹ́ èyí tí o, tó jẹ́ èèyàn tí o o mọ̀, ò ńi láti mọ̀ o láti fún ẹ ní, do lole fo, kó lè fún ẹ láǹfààní láti mọ̀ eh irú èèyànkéèyàn tó bá ń wọ àdúgbò náà.

Bẹ́ẹ̀ni mo máa ń sáré, mo máa ń ṣẹ́ ní ojoojúmọ́. Tí mo bá jí láàárọ̀, mo máa ń ṣe àwọn ọ̀pọ̀lọpọ̀ eré, mo máa ń sábà ṣe ọ̀pọ̀lọpọ̀ eré sísá tí ń bá sáré lọ wájú, máa sáré lọ ẹ̀yìn láti jẹ́ kí ara mi dúró déédé.

Ẹ̀ níwọ̀n, níwọ̀n ìgbà sígbà, ní àkókó sí àkókó mo máa ń lọ sí ilé ìkàwé. Mo máa lọ n ka àwọn ìwé tó jọ mọ́ nǹkan tí mò ń lò ní ilé iṣẹ́. Tí n bá sì ká, ó máa ń jẹ́ nǹkan tó máa ń fún mi ní agbára láti ṣe, ẹ́, àwọn oríṣìíríṣìí ìdánwò tón bá, tó bá fún mi ní ilé iṣẹ́ mi.

Mo máa ń jẹ́ kí ìgbésí ayé mi kó jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì sí mi ní òòjọ́, bẹ́ẹ̀ ni mo sì máa ń ṣe dáadáa náà ní, ẹ́, ọ̀rọ̀ iṣẹ́ tèmi. Mi ò kì í fi ààyè gbà pé eléèní eléèyí, eléèyí sì ti ni. Mo máa ń gbé gbogbo ìpàpọ̀, mo sì máa ń jẹ́ kí ó jẹ́ nǹkan tí ó ṣe dáadáa láàárín gbogbo nǹkan tí mò ń ṣe.

Bẹ́ẹ̀ni, mo máa ń jẹ àwọn irú oúnjẹ bẹ́ẹ̀ láti fúnra mi ní ìlera, nítorí pé nǹkan gidi ni kí èèyàn máa jẹ oúnjẹ tó dáa láti fún olúwa ẹ̀ ní ìlera. Ohun tí onítoun bá jẹ tó bá jẹ́ nǹkan gidi, bẹ́ẹ̀ ni onítoun ṣe ma máa ní agbára si tí ó fi tí ó fi tí ò ní tí ò ní ṣààrẹ.

Ní òwúrọ̀, mo máa ń mu, mo máa ń kọ́ tí bá jí láàárọ̀, mo máa ń ko mu oúnjẹ tí wọ́n ń pè ní tea, tí mo bá sì mú, màá ṣẹ̀ṣẹ̀ wá ṣe oúnjẹ gangan gangan tí mo nígbàgbọ́ pé mo máa jẹ ní àárọ̀ kí n tó lọ ibi iṣẹ́ bíi ẹ̀wà, bíi ráìsì. Ó jẹ́ oúnjẹ tí ó máa ń ṣe àǹfààní fún mi ní ọjọ́ náà, ọyọ́n, ọjọ́ náà.

Nítorí pé mo máa ń ṣiṣẹ́ lóòjọ́, mo máa ń jẹ́ kí n rí owó tí ó máa ń pèsè fún mi, fún àwọn ohun tí mo fẹ́ lò ní ọjọ́ náà tàbí ní ọjọ́ òmíràn. Torí iṣẹ́ tí mò ń ṣe ní gbogbo ìgbà mo máa ń rí owó. Owó náà sì máa ń pèsè fún mi láti ṣe láti, láti ra àwọn ohun èlò mi.

Tí mo bá fẹ́ gba ọwọ́ àwọn ènìyàn, mo máa na ọwọ́ mi sí iwájú láti gba ọwọ́ onítoun. Tí onítoun bá ṣe ohun tí ó bá wú mi lórí, mo máa na ọwọ́ mi sí iwájú, má sì gba ọwọ́ onítoun nítorí pé ohun gidi ni.

Rárá o, ọ̀rọ̀ ni tí ọ̀rọ̀ ti gíláàsì, ó jẹ́ ǹkan tí mi ò kí máa ń wọ̀ ní gbogbo ìgbà. Èèyàn tí ó ń wọ gíláàsì, ó máa ń jẹ́ èèyàn tí ojú ń dùn tàbí èèyàn tí ó bá, tí ó bá fẹ́ gbéra ìkúrò nínú òòrùn. Ní te mi o, mi ò kí máa ń wọ gíláàsì.

Àwọn ètò tí mo máa ń fi ṣe sílẹ̀ fún ìparí ọ̀sẹ̀ ni wípé mo máa ń ṣe ètò bí mo ṣe máa ṣe ìgbádùn, ẹ, àwọn, ẹ, ìparí ọ̀sẹ̀ bí kin kí n rà, ẹ, oúnjẹ tí mi ò kí máa rà nínú ọ̀sẹ̀ máa sì ṣe, máa ṣe oríṣiríṣi pé àwọn ọ̀rẹ́ à sì jẹun. Àwọn nǹkan tí mo máa ń ṣe ní ìparí ọ̀sẹ̀ ni.

Bẹ́ẹ̀ni, ìgbà kí ìgbà tí n bá wà nínú ọkọ̀, mo máa ń di ààbò mi, ọjà àbò mi. Mo ma ń dì mọ́ra, nítorí pé kò sí èèyàn tí ó mọ̀ ìgbà tí ìjàmbá lè ṣẹlẹ̀. Mo ma ń dì mọ́ra kí n lè fi kí ó lè dáàbò bo mi.

Mo fẹ́ràn oṣù December. Oṣù yìí jẹ́ oṣù gidi ọjọ́ ìbí Jésù. Ó jẹ́ oṣù kan tí gbogbo àwọn Krìstẹ́nì máa ń fẹ́ láti ṣe àjọ̀dún fún Jésù. Ó jẹ́ oṣù gidi fún èmi náà. Ó máa ń jẹ́ kí n Ó máa ń wú mi lórí púpọ̀

Ní èè ọ̀sẹ̀ bí i mélòó kan sẹ́yìn, mo rí èe ọ̀rẹ́ mi kan ṣùgbọ́n èèè èèè àwọn ọ̀rẹ́ mi tó pọ̀ jù ni ó dà pé a ti tó bi ọdún kan sí méjì tí mo ti rí wọn kẹ́yìn, ó ti pẹ́ díẹ̀.

Bẹ́ẹ̀ni, ìgbàkígbà tí n bá ní àǹfààní láti sùn ní ọ̀sán, n ò kí fi ń pa ara rárá. Mo má a n sùn oorun náà. Nítorí pé ó jẹ́ nǹkan gidi láti má a sùn ní ọ̀sán, ó sì má a n fún yàn ní ìlera púpọ̀ púpọ̀. Mo ma n sùn oorun ọ̀sán gan an gidi. Ó jẹ́ nǹkan tí ó dáa fún ìlera mi.

Ní àárín àwọn ẹlẹgbẹ́ mi, ìkan nínú àwọn ẹ́ẹ̀, ìkan nínú bí mo ṣe máa ń ṣètò àwọn ìṣòro mi ni pé mo máa ń gbé kalẹ̀, a sì jọ jíròrò nípa ẹ̀, a sọ̀rọ̀ nínú sọ̀rọ̀ ọnpa ìṣòro náà, ẹ́ẹ̀, a sì jíròrò títí a fi rí, ọ̀nà tí a gbà tí a borí ẹ̀.

Bíi ìgbà méjì sí ìgbà mẹ́ta ni mo máa ń ní ìpàdé láàrín ọ̀sẹ̀. Ẹ̀, ìkan nínú wọn ni pé ọ̀sẹ̀, ẹ̀, ìpàdé, ẹ́, ìpàdé àdúgbò, ìpàdé àdúgbò. Ìkan nìyẹn. Ìkan tún ni kí n ní ìpàdé ti ṣọ́ọ̀ṣì. Tí n bá ti ṣe méjì yìí, ẹ́, lọ́ọ̀rọ̀ kan sá ìpàdé bíi méjì ni mo máa ń ní láàrín ọ̀sẹ̀ ọ̀sẹ̀.

Ìgbà kọ̀ọ̀kan ni mo máa ń bára mi láàárín ibi tí wọ́n ti ń kọrin ni mo máa ń lọ síbi tan ti ń kọrin. Ṣùgbọ́n ní, ẹ́, ó ti ṣe díẹ̀ báyìí tí mo ti lọ sí ibi tí wọ́n ti ń kọ orin. Ẹ̀, mo sì lérò wípé mo máa lọ láìpẹ́.

Kò sí iyàrá tí mi ò fẹ́ràn nínú ilé mi nítorí gbogbo iyàrá náà ló jẹ́ iyàrá tí mo yà sílẹ̀ fún ohun gbogbo tó, tó rọ̀ mọ́ iyàrá náà. Gbogbo ẹ̀ ló ní iṣẹ́ tí wọ́n n ṣe. Mo fẹ́ràn gbogbo yàrá náà. Mo ní ìkan nínú àwọn iyàrá náà tí mi ò fẹ́ràn.

Bẹ́ẹ̀ni, mo jẹ́ ènìyàn tí ó máa ń jí ní àárọ̀ kùtùkùtù. Èè má sì ṣe àwọn iṣẹ́ kọ̀ọ̀kan tí mo ní láti ṣe. Nítorí pé òwúrọ̀ ni ọjọ́, òwúrọ̀ ni èèyàn máa ń ṣe gbogbo nǹkan tí ó bá fẹ́ ṣe. Ti o bá fẹ́ múra fún, ẹ́, iṣẹ́ wà jí ní àárọ̀ kùtùkùtù kó le sì lè ṣe gbogbo nǹkan tí ẹ kò ṣe. Múra láti lọ ibi iṣẹ́

Àti mú èrò tuntun wá òun jẹ́ nǹkan tó, tó le fún mi láti ṣe. Nítorí pé, ẹ́ẹ̀, mo jẹ́ èèyàn kan tí ó máa ń ronú jinlẹ̀ láti ṣe tí n bá fẹ́ ṣe ohun kankan. Tí n bá sì fẹ́ ṣe ohun, ohun bẹ́ẹ̀, mo máa ń ronú jinlẹ̀ gan, màá sì mú èrò tuntun jáde láti bẹ́ẹ̀. Ó jẹ́ nǹkan tí mo máa ń ṣe, tí mo sì máa ń ṣe dáadáa.

Àwọn ojú òpó ayélujára tí èmi mọ̀ pé ó wà, eh, ìkan nínú rẹ̀ ni fóònù, ìkan nínú rẹ̀ ni bẹ́ẹ̀ ni tẹlifóònù, gbogbo wọ̀nyí wọn jẹ́ nǹkan tí ó máa ń ṣe ànfàní fún ènìyàn láàrín àwùjọ, nǹkan gidi ni.

Ọ̀nà tí mo máa ń gbà láti yan àwọn alábàáṣiṣẹ́ pọ̀ ní wípé mo máa ń fi ìwé pè wọ́n láti wá ṣe ìdánwò. Tí wọ́n bá sì ti, wú mi lórí lórí ìdánwò tán bá ṣe, wọ́n ti ṣe tán láti bá mi ṣiṣẹ́ nìyẹn.

Ẹgbẹ́ eré ìdárayá tí mo fẹ́ràn jù ni, ẹ, bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá. E Mo fẹ́ràn bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá gan nítorí pé ó jẹ́ ǹkan tí ó máa ń, ó máa ń wú mi lórí. Ó sì jẹ́ ǹkan tí ó tẹ́ mi lọ́rùn tí bá, tí bá ń wo, ẹ, bọ́ọ̀lù aláfẹsẹ̀degbá.

Bẹ́ẹ̀ni, mo ní aṣọ òtútù. Aṣọ yìí jẹ́ aṣọ tí ó máa ń dáàbò bò mí nígbàkígbà tí òtútù bá mú. Mo jẹ́ èèyàn kan tí mo fẹ́ràn ru aṣọ bẹ́ẹ̀ kí má lọ kó òtútù má lọ pa mí kó má wọ àyà mi. Nítorí bẹ́ẹ̀, mo máa ń ní aṣọ òtútù nígbàkígbà.

Mo fẹ́ràn láti máa jẹ ìrẹsì, bí ẹ́ ìrẹsì tí wọ́n bá tí wọ́n ń pè ní jọ̀lọ́fù. Ó jẹ́ ẹ́ oúnjẹ tí mo fẹ́ràn gan tí mo máa ń jẹ ní ìgbà kigbà. Nítorí pé tí n bá jẹ́, ó máa ń fún mi ní agbára láti ṣe ohun tí bá fẹ́ ṣe.

Ẹ̀ tí n bá fẹ́ rán àwọn ènìyàn lọ́wọ́ oríṣìíríṣìí ọ̀nà ni mo máa ń gbà rán àwọn ènìyàn lọ́wọ́. Ẹ̀ kan nínú wọn ni kí n fún wọn ní owó, kí n tán wọn sí ọ̀nà tí wọ́n lè gbà láti rí owó náà. Ẹ̀ oríṣìíríṣìí ọ̀nà ni mo máa ń fi rán ènìyàn lọ́wọ́.

Ẹkún jẹ́ ǹkan tí n ò fẹ́ràn láti máa, láti, láti máa, mi ò fẹ́ràn rẹ̀ rárá ní àwùjọ mi. Nítorí pé kì í ṣe ǹkan gidi fún mi láti máa sunkún. Ohun tó bá mú mi sunkún, ìyẹn ni wípé ohun tí ò dá ti ṣẹlẹ̀. N ò sì fẹ́ kí ǹkan tí ò dá máa ṣẹlẹ̀ sí mi. So ọ̀rọ̀ lórí ìgbà ikẹyin tí mo sunkún, ó ti pẹ́.

Mo fẹ́ràn láti máa jẹ máńgòrò nítorí pé ó jẹ́ èso tí ó máa ń fún mi ní, ẹ́, ó máa ń fún mi ní inú dídùn gan-an nítorí ó dùn gidi. Ó sì jẹ́ ǹkan tó ń ṣe, ẹ́, ara láǹfàní. Ẹ́, àgọ́ ara ẹni sì máa ń dán. Pàápàá jùlọ ní, ẹ́, ọ̀sán, mo like atí máa jẹ. Mo fẹ́ràn láti máa jẹ èso náà.

Ẹ̀, àwọn oríṣiríṣi ǹnkan tí wọ́n ṣe sí orí pizza tí ó jẹ́ ẹ̀ ohun tó ń pè ní spices, ẹ́ mo like wọ́n gan. Mo fẹ́ràn láti má a jẹ àwọn kíníwọ̀n yẹn bí wọ́n má a ń dàbí ẹran. Mo fẹ́ràn wọ́n gan mo sì máa ń jẹ nígbàkígbà tí mo bá rí pizza.

Bẹ́ẹ̀ni, mo ní oríṣiríṣi ètò láti, ẹ́ ṣì, fẹ iṣẹ́ mi sí ìlú òmíràn, ẹ́ bẹ́ẹ̀ni mo, mó n gbìyànjú láti ṣe iṣẹ́ kárakára láti ní owó kí n sì mú, ẹ́ gbogbo iṣẹ́ tí mò ń ṣe níbí kí n sì gbe lọ sí ìlú mi bíi ìlú Ghana.

Tí ó bá ti ń di bí ìparí ọ̀sẹ̀ tí mo ti ṣiṣẹ́ ṣe oríṣìíríṣìí, tó bá ti wá di bí ọjọ́ Sátidé, màá lọ sí ilé ẹbí mi, màá sì lọ bá wọn ṣeré. A wà a jẹun, a mu àti oríṣìíríṣìí ǹkan tá a máa máa ṣe papọ̀. Ó jẹ́ ohun ìdùnnú, mo sì fẹ́ràn láti máa lo gbogbo àkókò mi nígbà wọ̀nyẹn pẹ̀lú ẹbí mi.

Eh, oríṣiríṣi ìdojúkọ ni mo máa ń ní ní ibù isẹ́ mi. Eh, fún àpẹẹrẹ, eh, ìgbà kan máa ń wà nígbà tí ó bá ti di ìgbà tí wọ́n fẹ́ san owó oṣù èèyàn, eh, ó máa ń tún pẹ́ sí ìgbà tí wọ́n bá dá wa wipé wọ́n máa san owó oṣù náà. Àwọn lára nǹkan tí, eh, mo máa ń dojú kọ niyẹn. Àwọn nǹkan tí inú èèyàn o dẹ̀ kì í sì máa ń dùn sí ni.

Ẹ̀ ní gbogbo ìgbà tí ó bá, tí mo bá fẹ́ gbọ́ nǹkan, ẹẹ́, etígbọ́ tí mo máa ń lò ni ó jẹ́ etí tí ọ̀tún àtọ̀sí. Ní ìgbà kan náà ni mo máa ń lò láti gbọ́ àwọn ọ̀rọ̀ tí n bá fẹ́. Bẹ́ẹ̀ ni mo ṣe máa ń lò wọ́n ní gbogbo ìgbàkígbà.

Àwọn tí ó bá jẹ́ oníbàárà mi, mo máa ń bá wọn sọ̀rọ̀ ní ẹ, ìwà ìrẹ̀lẹ̀. Mo máa ń fi ìwà ìrẹ̀lẹ̀ bá wọn sọ̀rọ̀. Nítorí pé àwọn oníbàárà mi jẹ́ ènìyàn pàtàkì ní ọwọ́ tí temi. Mo sì máa ń bá wọn sọ̀rọ̀ dáadáa ní ìwà tó da, kí wọ́n lè máa bá mi ra nǹkan ní ojoojúmọ́

Bẹ́ẹ̀ni mo máa ń lo ẹ̀rọ ìdákẹ́jẹ́ láti fún mi ní ààyè láti sinmi púpọ̀. Tí mi ò bá lo ẹ̀rọ náà oríṣìríṣì wàhálà oríṣìríṣì ọ̀rọ̀ ni màá ma gbọ́ láti orí ẹ̀rọ náà orí fóònù mi. Mo sì máa ń lo ẹ̀rọ yìí láti fún, fúnra mi ní ààyè láti sinmi díẹ̀

Mo fẹ́ràn láti máa wo bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá ó jẹ́ eré ìdárayá tí ó wù mí púpọ̀ mo sì fẹ́ràn ẹ̀ dáadáa. Ni ìgbà mìíràn mo máa ń lọ sí ẹ́ field láti lọ wo eré náà ní ojúkorojú. Mo fẹ́ràn eré ìdárayá ẹ́ ẹ́ bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá.

Oṣù tí wọ́n bí mi ni oṣù, oṣù April ti ó jẹ́, ẹ́ ti ó jẹ́ ìkẹrìn láàrin àwọn oṣù, ẹ́ èjìlá. Ẹ́ mo fẹ́ràn oṣù náà púpọ̀ bí kọ́ torí pé kíni oṣù tí wọ́n bí mi ni.

Àwọn ohun tí ó máa ń fún mi ní ìtara tí n bá wà ní ibi iṣẹ́ ni wípé, ní àwọn ìwà kíwà tí n bá ń rí ní àwọn ara, ẹ, àwọn tí ó ń bá mi ń ṣe tán pẹ̀lú àwọn tí ó ń bá mi ṣe iṣẹ́ ni tí wọn ò bá fún mi lọ́kàn balẹ̀, tí wọ́n ṣáà ń yọ mí lẹ́nu, ó máa ń fún mi ní ìtara púpọ̀, mo ṣì máa ń bá wọn wí.

Àwọn ìgbà tí mo máa ń fọṣọ, máa ń jẹ́ ẹ́ ọjọ́ tí a yà sí ọ̀tọ̀ tí ó máa ń jẹ́ ọjọ́ tí wọ́n ń pè ní Sátidé ẹ́ tí wọ́n ń pè ní àbámẹ́ta. Ó jẹ́ ẹ́ ọjọ́ tí mo máa ń yà sọ́tọ̀ láti fọ gbogbo àwọn aṣọ mi. Bẹ́ẹ̀ ni, àwọn nǹkan tí mo fẹ́ràn àti máa ń ṣe ní ọjọ́ Sátọ̀dé nìyẹn.

Ó ti ṣe díẹ̀ tí mo ti lọ sí ilé ibi tí wọ́n ti ń ta oúnjẹ nítorí pé mo fẹ́ràn láti máa se oúnjẹ tí mo fẹ́ nínú ilé. Mi ò fẹ́ràn púpọ̀ láti máa lọ sí ìta lọ máa jẹun. Bẹ́ẹ̀ sì mi ò kí máa ń fi gbogbo ara lọ sí ìta lọ jẹun. Ó ti ṣe díẹ̀ tí mo ti jẹ oúnjẹ ní ìta.

Àwọn aṣọ tí ẹbí mi máa ń ṣe lọ́pọ̀lọpọ̀ ìgbà ni wọ́n máa ń ṣe àwọn aṣọ bí òfì. Wọ́n fẹ́ràn láti máa ṣe àwọn aṣọ tí ó jọ mọ́ e aṣọ ìbílẹ̀. Àwọn aṣọ òfì, ẹ́, ó jẹ́ aṣọ tí wọ́n máa ń ṣe ní ọ̀pọ̀ ìgbà, mo sì fẹ́ràn àwọn aṣọ bẹ́ẹ̀ náà.

Bẹ́ẹ̀ni ọ̀pọ̀ ìgbà ni mo má n ṣe iṣẹ́ kọjá wákàtí kan nítorí pé iṣẹ́ má n pọ̀ ní ọ̀pọ̀ ìgbà tí e mu má n wà ní ibi iṣẹ́. Mo sì má n ṣe iṣẹ́ mi bí akíkanjú, mo má n ṣe iṣẹ́ mi kárakára. Oṣoo ọ̀pọ̀ ìgbà ni mo má n ṣe iṣẹ́ kọjá wákàtí kan lọ.

Tí èmi pẹ̀lú àwọn ọ̀rẹ́ bá ní owó tí a jọ fẹ́ pín, mo máa pe gbogbo àwọn ọ̀rẹ́ mi sí iwájú, a sì wójú owó náà, a sì pín dogbadogba. Gbogbo wọn jẹ́ ẹni tí mo fẹ́ràn. Nítorí náà mi ò kí n pín owó, kí n pín fún wọn sí wọn lọ́wọ́. Oníkálukú máa àjìjọ máa sọ ọ̀rọ̀ ń pa owó náà kí a tó pín dogbadogba.

Ọ̀pọ̀ ìgbà tí mo bá, tí mo bá wà ní ilé oríṣìíríṣìí ímeèlì ni mo máa ń rí. Mo máà ń ṣe àyẹ̀wò ímeèlì mi ní ọ̀pọ̀ ìgbà ó sì máa ń, ó sì máa ń jẹ́ ímeèlì tí ó kì í ṣe ẹyọ kan tàbí méjì, ó máa ń pọ̀ lọ́pọ̀lọpọ̀ torí iṣẹ́ tí mo máa ń ṣe. Mo ní láti máa ṣe àyẹ̀wò ímeèlì mi ní ojoojúmọ́.

Nítorí iṣẹ́ tí mò ń ṣe, inú mi máa ń dùn tí n bá ti bẹ̀rẹ̀ sí n rí, ẹ, tí n bá ti bẹ̀rẹ̀ sí n rí ìrọ̀lẹ́ tí ń bọ̀. Inú mi máa ń dùn wípé kònípẹ́ tí mo máa lọ sinmi. Ó sì máa ń fún mi ní ìdùnnú tó pọ̀ tó pọ̀. Torí náà, mo fẹ́ràn ìrọ̀lẹ́ ju ìmọ́lẹ̀ tàbí òwúrọ̀.

Bẹ́ẹ̀ni ọ̀pọ̀ ìgbà ni mo máa ń ṣe, ni mo máa ń ṣe àyẹ̀wò fínifíni ní ẹ̀rọ, ẹ̀rọ tí à ń pè ní fóònù, ó sì máa ń fún mi ní àǹfààní àti ka oríṣiríṣi ìwé láti orí fóònù mi. Mo fẹ́ràn láti máa kàwé dáadáa. Mo fẹ́ràn ìwé kíkà.

Eré sísá ó jẹ́ ohun tí mo fẹ́ràn gidi gan. Mo ma ń sá eré gbàkígbà tí mo bá fẹ́ jáde. Ọ̀pọ̀ ìgbà ni mo ma ń sá eré, màá si lọ ra nǹkan tí mo bá fẹ́ rà. Bí bá n sì tún padà bọ̀, mo ma ń fẹ́ràn láti máa sá eré kí n lè tètè dé ilé.

Ìgbà tí, ìgbà kọ̀ọ̀kan ni mo máa n fi ìpara sára nítorí ooru, nítorí bí, ẹ, bí ọjọ́ ṣe rí lásìkò tí a wà yìí kò fún mi láyè atí máa pa ara ní ojoojúmọ́. Mo máa n fẹ́ràn láti fi ara mi lẹ̀ láì má pa ara ṣùgbọ́n mo máa n pa ara nígbà kọ̀ọ̀kan.

Mo fẹ́ràn láti má a wọ salubata, tí ó jẹ́ bàtà tí ó máa ń fún mi ní, ó máa ń fún mi ní àyè láti rìn ní, ní ìrọ̀wọ́ wẹ̀sì. Ó ma ń jẹ́, ó ma ń jẹ́ kí n lè rìn dáadáa. Ọ̀pọ̀ ìgbà tí mo bá ti ra irú bàtà náà, mo máa ń fúnraà mí láyè láti wọ̀ kí n lọ sí orísìírísìí òde.

Nko, n ò kí n fi àyè lẹ́ láti má a jẹun pẹ̀lú àwọn oníbàárà mi, mo ma ń jẹun ní àsìkò tí àwọn oníbàárà mi ò bá ti ẹ́ sin níbẹ̀. Oúnjẹ tí mo bá ń jẹ, o jẹ́ oúnjẹ tí mo wọ̀n fún ara mi, àwọn oníbàárà mi ò sí níbẹ̀.

Àwọn ìlànà tí mo máa ń fi sílẹ̀ fún ìpolówó mi máa ń jẹ́ ìlànà tí ó rọ̀mọ́ iṣẹ́ tí mò ń ṣe, ohun tí mò ń tà ó sì jẹ́ àwọn nǹkan bí i kí wọ́n bá mi wá máa rà ní kéékèèké kì ń ṣe ní ńlá, bó kùnù. Díẹ̀ díẹ̀ báyi ni ó lè máa ra àwọn nǹkan tí mò ń tà.

Bẹ́ẹ̀ni, mo mọ ìtumọ̀ orúkọ mi. Orúkọ mi jẹ́ ohun tí ó jọ mí lójú púpọ̀ mo sì mọ ìtumọ rẹ̀. Ìtumọ rẹ̀ sì ni ẹ̀ ọba. Mo sì fẹ́ràn orúkọ náà púpọ̀. Orúkọ tí ó wú mi lórí ni orúkọ náà.

Mo máa ń ṣe àjọyọ̀ ọjọ́ ìbí mi pẹ̀lú àwọn ọ̀rẹ́ mi pẹ̀lú àwọn, àwọn tí ó wà ní ilé mi. Mo sì fẹ́ràn ọjọ́ náà púpọ̀. Ìgbàkígbà tí ẹ́, ọjọ́ ìbí mi bá ti dé, àwọn ọ̀rẹ́ mi àti àwọn tí wọ́n bá mi ń gbé ilé, wọ́n máa ń jọ ń ṣe, wọ́n máa ń ṣe àjọyọ̀ pẹ̀lú èmi ní ọjọ́ náà.

Bẹ́ẹ̀ni etí mi dára púpọ̀ ó sì máa ń gbọ́ ọ̀rọ̀, ó máa ń gbọ́ ọ̀rọ̀ dáadáa yálà kò jẹ́ ọ̀rọ̀ tí wọ́n ń sọ ní ibi tó jìnnà tàbí ibi tí, tí ó jìnnà rárá etí mi máa ń gbọ́ gbogbo ẹ̀ ó sì dára dáadáa. Ǹkan tí mo máa fi ń ṣe, ẹ, tí mo máa ń yọ̀ sínú.

Mo máa ń dáhùn fóònù mi ní ibisẹ́ nítorí pé, ẹ́, iṣẹ́ tí mò ń ṣe ó sì máa ń fún mi ní àǹfààní láti, láti mú fóònù mi láti, ẹ́, láti dáhùn ẹni tí ó ń pè mí. Kò di iṣẹ́ rárá, kò di mí n ṣẹ́, kò di ọ̀nà rárá fún mi láti, ẹ́, dáhùn fóònù mi.

Bẹ́ẹ̀ ni mo ti rin oríṣìíríṣìí ìrìn àjò lọ sí ìlú mìíràn, àpẹẹrẹ ni ìlú Ghana. Mo ti ìlú Nàìjíríà lọ sí ìlú Ghana tí mo mọ̀ pé ara àwọn ìrìn àjò tí mo lọ ní oríṣìíríṣìí nìyẹn. Mo lọ sí Ghana ó sì jẹ́ ìrìn àjò tí ó dùn mọ̀ mi nínú púpọ̀ púpọ̀.

Sùúrù ni mo máa ń fi kojú àwọn ìṣòro mi ní ibi iṣẹ́ nítorí pé, tí ìṣòro bá ti dé, sùúrù náà ni a máa ń fi wò ó. Tí a bá ti wò ó díẹ̀, mo máa ń ní, àwọn oríṣìíríṣìí nǹkan ló máa ń wá sí ọkàn mi tí ó dẹ̀ máa ń fún mi ní àǹfààní láti kojú ìṣòro tí mo ní.

Rárá o, mi ò tí fún ẹnikẹ́ni ní ẹ̀jẹ̀ rí, nítorí pé mi ò tí, mi ò tí bá ẹni kankan pàdé tó tí ó ń fẹ́ ẹ̀jẹ̀ rárá. Nítorí náà, mi ò tí ì fún ẹnikẹ́ni ní ẹ̀jẹ̀ bí mo ṣe ń sọ̀rọ̀ báyìí.

Ìgbàkígbà tí epo bá tan nínú ọkọ̀ mi, mo máa ń ra epo mìíràn sínú ọkọ̀ náà. Nítorí pé tí epo ó bá ti sí nú ọkọ̀ mi, ọkọ̀ mi ò lè rìn, kò lè lọ ibi kankan, mi ò sì ní lè lọ ibùṣẹ́ nípa pá. Nítorí náà ìgbàkígbà tí epo bá ti tan nínú ọkọ̀ mi, mo máa ń ṣe kọmọkọ́mọ lọ rà á mì sínú ẹ̀ ni.

Bẹ́ẹ̀ni mo fẹ́ràn láti má ya àwòrán, ó jẹ́ ohun tí mo fẹ́ràn jùlọ nínú àwọn ohun tí mo má a ń dá ṣe. Mo fẹ́ràn yíyà àwòrán, ohun gidi sì tún ló jẹ́ fún èmi àti àwọn ẹbí mi. Àwòrán ó jẹ́ ohun tí mo fẹ́ràn gan.

Bẹ́ẹ̀ni, tí n bá ní àǹfààní láti bá àwọn èèyàn sọ̀rọ̀, tí bá ní àǹfààní láti máa bá àwọn èèyàn sọ̀rọ̀, ní àwọn èèyàn tí mo kójọpọ̀, mo máa ń lo ẹ̀rọ ìgbésókè láti bá wọn sọ̀rọ̀ kí wọ́n lè gbọ́, wọn dẹ̀ sì gbọ́ dáadáa láti ẹ̀yìn.

Bẹ́ẹ̀ni, ìgbàkígbà tí mo bá ní àǹfààní láti kọ lẹ́tà sí àwọn ènìyàn, mo máa ń kọ dáadáa. Ó jẹ́ ǹkan tí ó máa ń wù mí lórí láti máa kọ lẹ́tà yàtọ̀ sí pé mo bá wọn sọ̀rọ̀. Lẹ́tà ló tún jẹ́ ohun tí mo tún máa ń lò láti, láti kọ sí wọn.